Bẹ́ẹ̀ni mo fẹ́ràn tíì dàádàá, kódà tí mo ba ti jí ní àárọ̀ tíì ni mo máa ń kọ́kọ́ mu torí pé ó rọrùn láti tètè gbé kaná àti láti tètè ṣètò. Tí n ba ti gbé omi kaná laarọ bayi, to ba ti lo ìṣẹ́jú melo kan to ba ti ho, mo ma gbe tíì kaná.

Aṣọ tí mo máa ń wọ ó dá lé lórí ọjọ́ tó bá jẹ́. Ojo ti n ba lo ibi iṣẹ́, mo maa n wo aṣọ iṣẹ́ ọjọ́ tí n bá lọ ilé-ìwé, màa wọ aṣọ ilé-ìwé. Ojo tí mo bá sì wà nílé, mo máa wọ aṣọ ìṣeré nílé. So, àwọn aṣọ tí mo máa ń wọ ó dá lórí ọjọ́ gbogbo.

Ní èrò tèmi, ohun tí ó máa ń so ìranpọ̀, òun náà ni àlàáfíà àti àlàáfíà ìbàjẹ́ ọba àti ìfọwọ́sowọ́pọ̀ àti ìfẹ́ láàárín àwọn mọ̀lẹ́bí àti àwọn ènìyàn láwùjọ. Àwọn nǹkan tó máa ń so ìranpọ̀ nìyí.

Iṣẹ́ kan tí mo ti se rí, òun náà ni iṣẹ́ òǹtajà ní supermarket. Mo máa ń dá àwọn customer lọhun, mo sì máa ń fún wọn ní receipt ọjà tán bá ra. Mo máa calculate ọjà tán bá ra, mo sì máa fún wọn ní receipt. Mo sì máa n gbìyànjú láti jẹ́ kí mo wá ọ̀yàyà fún customer.

Mo máa ń gbọ́ orin Yorùbá ní orí fóònù mi ní orí oríṣìíríṣìí púlátífọ́ọ̀mù tí a fi ń gbọ́ orin. Ìkan lára àwọn púlátífọ́ọ̀mù tí mo máa ń lò jùlọ tí mo sì fẹ́ràn jù, òun náà ni Spotify torí pé ó ní gbògbò òríkìríkì òrin tí ènìyàn bá ń fẹ́. Ohun tí mo máa ń gbọ́ jù náà ni orin fújì Yorùbá.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín mi ní ojoojúmọ́, mo máa ń kọ́kọ́ fọ̀ ní àárọ̀ tí n ba ti yí, ẹlẹ́ẹ̀kejì sì ré tí n bá ti jẹun tán lálẹ́ tí mo ti ṣetán àti lọ sùn, mo máa tun fọ eyín mi torí gbogbo àwọn ìdọ̀tí àti kokoro tó wà nínú eyín.

Mò máa ń fọ ọwọ́ mi ní àìmọye ìgbà ní òjòòjúmọ́, ó dálé lórí ìgbà tí màá fẹ́ lò ọwọ́ náà. Tì mò bàà n fọ ọwọ lòjòjùmọ ni mò màà n fọ ọwọ mì tòrì ààrùn, pààpàà jùlọ nì àsìkò ẹbòòlà.

Lérò mi, àṣeyọrí, hmm àṣeyọrí ni kí ènìyàn kí ó ṣe iṣẹ́ kí ó sì yege, kí ó sì padà wá di pé ó di ọ̀gá ó sì ń rí gbogbo nǹkan tí ó ṣiṣẹ́ fún jẹ. Ó dípé àṣeyọrí fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni.

Tí ènìyàn bá fẹ́ rin ìrìnàjò tí kò wọ́n, ó nílò láti wọ ọkọ̀ tí owó rẹ̀ kò wọ́n, tí ó sì le gbéra dáadáa láti ibì kan sí ibì kan. Ó dáa kí ènìyàn rí boya àwọn ǹkan tan mọ́ n wọ sórí.